Mo fẹ́ràn yàrá ìbùsùn mi dáadáa torí pé afẹ́fẹ́, afẹ́fẹ́ àti atẹ́gùn tó wà nínú yàrá ìbùsùn mi ó tùn lára, ó mú ara, ó ṣe ara lóge, ó sì máa ń mú kí inú mi kó dùn dáradára tí n bá ti sùn sórí ibùsùn yàrá mi, inú mi a máa dùn lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ràn yàrá ìbùsùn mi dáadáa nínú gbogbo yàrá tó wà nínú ilé mi.

Bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ sí, mo dẹ̀ ní ètò láti fẹ iṣẹ́ rẹ̀ mi sí ìlú mìíràn, nítorí èyí yóò fún mi ní àwọn ànfààní láti jẹ́ kí iṣẹ́ mi kó lè gbòòrò si ní àyíká ati agbègbè àti ìlú mìíràn tí mo bá lọ àti ká orílẹ̀ èdè gbogbo àgbáyé.

Mo máa ń dáàbòbo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì láti jẹ́ kí mà wọ̀ àwọn wẹ́ẹ̀bùsáìtì tí kò ní ààbò lọ́pọ̀lọpọ̀. Àwọn wẹ́ẹ̀bùsáìtì tí ààbò rẹ̀ kò dáńgájíá àti tí ààbò rẹ̀ kò múnádóko, èmi ò kí wọ̀. Ní gbogbo ìgbà mo máa ń wò bóyá wẹ́ẹ̀bùsáìtì tí mo fẹ́ wọ̀ ó ní kọ́kọ́rọ́, èyí tí ó túmọ̀ sí pé ìdáàbòbò àti ẹ́, o múnádóko iyẹn tó yánrantí ó wà lórí wẹ́ẹ̀bùsáìtì náà. Inú mi ó dùn láti wọ̀rú wẹ́ẹ̀bùsáìtì bẹ́ẹ̀. Èmi máa ń ṣe ìdáàbòbò láti, láti, mo máa ń ṣe ìdáàbòbò ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì láì wọ wẹ́ẹ̀bùsáìtì tí kò múnádóko.

Bẹ́ẹ̀ni, mo ní gílàsì ọrùn, èyí máa ń jẹ́ kí orí kó má fọ́ mi tí mo bá ti wọ̀ tí mo bá wà nínú ọrùn. Ó sì máa ń mú kí n ní ìmọ̀lára ọrùn náà ní ránpẹ́ tí mo bá lo gílàsì. Àmọ́ tí mi ò bá lo gílàsì ọrùn, mo máa ń ní ìmọ̀lára ọrùn èyí tó ràn lọ́pọ̀lọpọ̀. Mọ fẹ́ràn gilasi ọ̀run daadaa. Èyí máa ń fún mi ní àǹfààní láti lè jáde lọ́sàn-án. Mo sì máa ń wọ gílàsì ọrùn mi.

Mo ní ọkọ̀, mo sì máa ń wa ọkọ̀ mi dáadáa. Ọkọ̀ mi kò kí ń mu epo púpọ̀, àmọ́ mo máa ń tọ́jú ọkọ̀ mi láti jẹ́ kí mo mọ̀ pé ìgbà tí mo bá wà lórí òpópónà, ọkọ̀ mi ó rìn dáadáa. Mo ní ọkọ̀, mo sì máa ń ṣe àmójútó ọkọ̀ mi lóòrèkóòrè.

Èmi kò kí ń mu àwọn ẹ̀rọ ìlera o. Nígbà tó jẹ́ pé ara mi ṣe kóko ko, pi ara mi má lè gẹ́gẹ́ bí ọta ni o. Èmi kò kí ń mu àwọn ẹ̀rọ ìlera rára.

Mo fẹ́ràn láti máa rán àwọn ènìyàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń rán àwọn ènìyàn lọ́wọ́ ní òrékọ́ọ̀rè iyẹn tí àwọn ènìyàn yẹn bá nílò ìrànlọ́wọ́ mi. Bo yá yálà láti gbé bá wọn gbé ẹrù sórí tàbí láti bá wọn fún láti fún wọn ní owó gẹ́gẹ́ bí àwọn tó ń tọrọ bárà. Mo fẹ́ràn láti rán ènìyàn lọ́wọ́ kí èmi náà kò bá lè rí olùrànlọ́wọ́. Mo máa ń fẹ́ràn láti rán àwọn ènìyàn lọ́wọ́

Mo máa ń jẹ oúnjẹ tí kò wúwo jù láwúrọ̀. Mo fẹ́ràn kí n mu breadi àti tea láàrọ̀ kùtù wáì tàbí kí n rí ìrẹsì fẹ́ẹ́rẹ́fẹ́ pẹ̀lú ata díndín àti ẹja. Mo sì fẹ́ràn kí n jẹ iṣu àti ẹyin kékeré láwúrọ̀ kùtù. Àmọ́ ohun tí mo fẹ́ràn jù láti jẹ láwúrọ̀ lówúrọ̀ ni búrẹ́dì àti tea.

Áà tí òjò bá rọ̀ mo máa ń dárayá. Mo máa ń ṣe, mo máa ń paná gbogbo ilé torí ara mi. Mi ò kì fẹ́ kí òjò rírọ̀ kó ba nǹkan jẹ́ nínú ilé mi. Tí òjò bá rọ̀, mo máa fẹ́ràn kí n máa sùn torí oorun mi ó máa ń dùn to òjò bá rọ̀

Fóònù mi sábà máa ń gbóná ní ọ̀sán tí oòrùn bá mú jọjọ. Èmi kò fẹ́ràn kí fóònù mi kó máa gbóná. Tí fóònù mi bá gbóná jù, mo máa ń lọ mú pure water, omi tútù, iyẹn búlọ̀kù máa fi sí ẹ̀yìn rẹ̀. Àmọ ní ọ̀sán tí oòrùn bá n ràn, fóònù mi a máa gbóná jọjọ.

Bẹ́ẹ̀ni o mo máa ń ṣe ìwé kíkọ́, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi, mo máa ń ṣe, mo máa ń kọwé pẹ̀lú ọwọ́ torí pé tí a bá rí oun tí mo kọ kalẹ̀ sínú ìwé, ó máa, a máa ń dùn wo dáadáa. Mo kọ́ láti kọ ìwé pẹ̀lú ọwọ́ nígbà tí mo wà ní ilé ìwé mẹ́-mẹ́wàá àti.

Mo máa ń ṣe ìdárayá láàárọ̀ kùtùkùtù wàyè ní gbogbo ọjọ́ ọjọ́. Ọjọ́ tí ojúmọ́ ilẹ̀ alààyè bá ti mọ̀ mí lórílẹ̀ alààyè, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá máa ń fún ara mi ní okun àti agbára láti lè ṣe iṣẹ́ òjọ́ mi dáradára.

Mo lọ sí ibi orin ní àná tí ó jẹ́ ọjọ́ ìsinmi. A kọrin púpọ̀ ní ilé ìjọsìn. Mo jó inú mi dùn ara mi yá gágá láti rí Sunday tórí ó gbẹ̀yìn nínú ọdún. Mo lọ sí ibi orin lánàá. Ẹni tí ó kọrin ó mọ orin náà kọ jọjọ. Ìlù àti orin gbogbo ẹ lọ sẹ́npẹ́sẹ́npẹ́.

Mo fẹ́ràn kí ń máa kọrin. Orin ìjọsìn, orin láti fi gbé Ọlọ́run mi ga, orin ọpẹ. Kì í kì í tán lẹ́nu mi ní gbogbo ìgbà. Tí mo bá ń rìn, tí mo bá ń jókòó, tí mo bá ń ṣiṣẹ́, mo fẹ́ràn láti máa kọrin. Orin máa ń mú ara mi dá yágáyágá lọ́pọ̀lọpọ̀.

Mo fẹ́ràn láti máa wọ sítọ̀kìn, mo sì fẹ́ràn láti máa wọ bàtà. Mi kìí, mi ò like, mi ò fẹ́ràn láti wọ bàtà tó bá ga púpọ̀ jù. Mo fẹ́ràn láti máa wọ ìbọsẹ̀ tó máa mú kí ẹsẹ̀ mi kó ṣe gégé nínú rẹ̀.

Ah! Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí púpọ̀ púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ tí èyàn máa ń fi tọkàntọkàn ṣe láì jẹ́ pé èèyàn nílò láti gba owó tàbí láti gba oriyìn nínú rẹ̀. Iṣẹ́ ọ̀fẹ́, ó jẹ́ iṣẹ́ tí a máa ń fi ran ará àdúgbò lọ́wọ́, a máa fi ń ran ọ̀rẹ́ lọ́wọ́, ojúlùmọ̀, yálà, ọ̀gá, ń lẹnu iṣẹ́.

Mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ní owó. Ẹ̀bùn owó ni mo fẹ́ràn jù lọ láti fún àwọn ènìyàn torí pé èmi ò mọ ǹkan tí ènìyàn tí mo fẹ́ fún ní ẹ̀bùn ó nílò. Tí mo bá fún un ní owó, yóò lè fi owó náà ra ǹkan tí ó bá fẹ́ràn. Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó.

Èmi kò kì í fi tùràrí o. Mi ò fẹ́ràn láti máa lo tùràrí torí òórùn tùràrí kò bá mi lára mu. Mi ò fẹ́ràn òórùn tùràrí, mi ò kì í fi tùràrí rárá. Tí mo bá jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹni tó lo tùràrí, inú mi kò kì í dùn. Ó máa ń dàbí kí n pọ̀ tàbí kí n bì. Mi ò kì í fi tùràrí.

Bẹ́ẹ̀ni mo ní ètò àbò computa lórí computa mi torí èyí ni ó máa ń fún computa mi ní agbára àti okun la ti lè ṣiṣẹ́ dáradára, láti lè má ṣe dá iṣẹ́ sílẹ̀ ìgbà kankan.

Mi ò mọ àmì ìràwọ̀ mi o. Àmọ mo ní, ìgbàgbọ́ pé lọ́jọ́ kan màá béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà láti ṣàlàyé àmì ìràwọ̀ mi fún mi. Èmi kò mọ àmì ìràwọ̀ mi rárá.

Èmi fẹ́ràn tea o. Mo fẹ́ràn kí ń máa mu tea. Tea mi tó bá rorá gboná díẹ̀, mo fẹ́ràn láti mu tea. Tíì ni wọ́n fi kọ́ mi láti kékeré. Tea ni mo máa ń mu ju coffee lọ. Mo fẹ́ràn láti máa mu tíì.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata lọ́pọ̀lọ́pọ̀. Èyí tó túmọ̀ sí pé ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni ó fẹ́ràn oúnjẹ tó ní ata. Èmi gẹ́gẹ́ bí alára ènìyàn tó wá láti ilẹ̀ Yorùbá ní orílẹ̀ èdè Nàìjíríà, mo fẹ́ràn kí n jẹ oúnjẹ tó ní ata. Tí mi ò bá jẹ oúnjẹ tó láta àbí tí mo bá jẹ oúnjẹ tó láta, o máa n dàbí pé àwọn ejò inú mi wọn ò ní gbádùn. Èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Èyí tó túmọ̀ sí pé ẹ̀mi tí ò jẹ ata, ẹ̀mi yẹpẹrẹ ni. Èmi máa ń jẹ oúnjẹ tó láta púpọ̀.

Mo máa ń ka ìwé o. Ah! Mo fẹ́ràn láti ka. In fact, olùkàwé ni mo jẹ́. Mo máa ń ka ìwé, mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti ka ìwé, èyí tí ò mú kí ọpọlọ mi kó máa jín pépé pépé sí ní gbogbo ìgbà. Olùkàwé ni mí, mo fẹ́ràn láti ka ìwé lọ́pọ̀lọpọ̀

Mo fẹ́ràn vanilla àti chocolate jùlọ nínú ice cream. Vanilla rọrùn ó sì dùn pẹ̀lú ounkóun. Chocolate sì ní adùn tó jinlẹ̀ tó múnu ko. Mo fẹ́ràn vanilla àti chocolate jùlọ nínú ice cream.

Mo máa ń ra nǹkan lórí ẹ̀rọ ayélujára. Mo máa ń ra nǹkan lórí nínú ọjà. Mo máa ń ra nǹkan ní ṣọ́ọ̀bù agbègbè. Mo fẹ́ràn láti máa ra nǹkan lórí ẹ̀rọ ayélujára tó múná kó tó ṣe.

Ilé ìsẹ̀mbáyé dùn púpọ̀. Ó ma ń jẹ́ kí inú. Awọn ènìyàn àti gbogbo àwa tí a bá pàdé nílé, kí ara wa ka ya, kó yá jágájágá, inú wa sì máa ń dùn. So mo fẹ́ràn láti lọ síi, si ilé ìsẹ̀mbáyé.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Èyí tó máa ń jẹ́ kí n tún ní òye, kí n tún ní ìmọ̀ si nínú gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀ èdè àgbáyé. Mo máa ń gbọ́ podcast, mo máa ń gbọ́ dáadáa, dáadáa, lọ́pọ̀lọpọ̀ gbó igba.

Mo máa ń wọ sòkòtò péńpé tí mo bá fẹ́ lọ sùn. Mi ò kí ń wọ aṣọ ṣùgbọ́n mo máa ń wọ sòkòtò péńpé tí n bá fẹ́ lọ sùn èyí tí ó mú kí n lè na dáda nígbà tí mo bá sùn tí ó sì mú kí orun mi kódùn.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Nígbà tí mò ń kọ́ iṣẹ́ ìrún gígẹ̀, àmúrí asọ́rẹ́ lóge, mo wọ aṣọ àkàyòrí. Mò dẹ̀ máa níbi iṣẹ́, mo sì máa ń wọ aṣọ tí a máa ń lò kí a tó gé irun fún àwọn oníbàárà, oní baara wa.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ ní ìgbà ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ láti jẹ́ kí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe àti nǹkan tí o yẹ kí wọ́n ó ṣe àti nǹkan tí ò yẹ kí wọ́n ó ṣe. Mo máa ń fún wọn ní announcement láàárọ̀ kùtùkùtù àti nígbà tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ láti mọ nǹkan tó tọ́ àti eyi tó yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo ikan. Nǹkan tí ó bá tún ní ìwúlò, mi ò fẹ́ràn láti sọ nù. Mo máa ń ṣe àtúnlò torí pé environment ṣe pàtàkì láti má ṣe jẹ́ kí ìdọ̀tí ko wà nínú rẹ̀. Mo máa ń ṣe àtúnhò àwọn nǹkan.

Ìgbéyewó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe rí lọ dáradára, ó sì ṣe gbère gédé. In fact, ó múná dóko torí pé mo kọ́ iṣẹ́ náà, mo sì ṣe àṣeyọrí. Àṣeyọrí tí kìí ṣe àṣeyọrí ránpẹ́, àṣeyọrí mọ̀ọ́lù mọ̀ọ́ká torí pé mo yege lẹ́nu iṣẹ́ náà dáradára.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ lẹ́ẹ̀kọ̀kan. Nígbà tí iṣẹ́ bá gbomi, tí iṣẹ́ pọ̀ ló ń jẹ bẹ́ẹ̀, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí pé lẹ́nu iṣẹ́ eni l'a mo eni lọlé, èmi kò fẹ́ kí n má ṣiṣẹ́, mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ lọ dáadáa.

Mo ní aṣọ wiwẹ, bí n bá ti wẹ̀ tán mo máa ń fi tówẹ́lì mí nú ara, èyí tówẹ́lì mi tó ki dáadáa. Tí mo bá sì wẹ̀ tán màá fi tówẹ́lì mi nára, tó túmọ̀ sí pé tí mo bá ti nára tán màá para láti ojú dé èékánná ẹsẹ̀

Bẹ́ẹ̀ni, emi gẹ́gẹ́ bí ẹnìkan tó fẹ́ràn láti máa kọ́ ọmọ ní ẹ̀kọ́ ìṣirò, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo máa ń kọ́ àwọn ènìyàn, ìyen àwọn ọmọdé àti ọ̀dọ́ làángba ní ẹ̀kọ́ ìṣirò tá a mọ̀ sí mathematics láti ilé lórí ẹ̀rọ amóhùnmáwòrán tí ń ṣe kọ̀mpútà mi.

Mo fẹ́ràn àwọn ohun wọ̀nyí lórí písà. Àkọ́kọ́, mo fẹ́ràn ẹran bíi chicken tàbí beef. Mo fẹ́ràn ata rodo díẹ̀ fún adùn gbígbóná. Mo sì fẹ́ràn àlùbọ́sà àti tòmátò lórí písà.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ igbe sọ́kẹ́ nítorí ó máa n mú kí èèyàn kó ní savings, owó níná yóò ṣe kúkúrú. Òun mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ igbe soke.

Ọ̀nà tí mo máa ń gbà láti ṣe ìrántí àwọn àdéhùn mi ni pé, gbogbo ìgbà tí mo bá ti ṣe àdéhùn fún ènìyàn, màá mọ̀ dájú wi pé mò kọ ó sílẹ̀ sí inú ìwé pélébé mi. Ìwé tí ó ṣe pàtàkì, to gbogbo ìgbà tí n bá ti wo inú ìwé yìí, màá mọ̀ pé mo ní àdéhùn pẹ̀lú ẹni kan àbí ẹni méjì. So, òun ni ó máa ń mú mi rántí àwọn àdéhùn mi.

Bẹ́ẹ̀ ni, ìpàdé ori fóònù ṣe kókó dè ṣe pàtàkì torí pé ó máa ń jẹ́ kí ẹ̀yàn kọ má ná owó ìrìn àjò àti láti má fi ẹ̀mí ènìyàn ta tẹ́tẹ́ lórí pópó. Ìpàdé tó yẹ kí èyàn se, tó yẹ kí èyàn a bá ṣe lórí fóònù ó máa ń jẹ́ kí ó ṣẹ́fù yẹn ní wàhálà àti ìdààmú, a ò ní rí wàhálà ọwọ́

Ọ̀nà tí mo máa ń gbà torọ àforíjì pé pé ọ̀nà oríṣiríṣi, mo máa ń torọ àforíjì lọ́dọ̀, lọ́dọ̀ ènìyàn tí mo bá mọ pe mo ti ṣe, mo ṣì ma ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọhun ti mo ba ti dá ẹsẹ̀ àbí mi ò da ẹsẹ, ní gbogbo ìgbà mo má ń tọrọ àforíjì mo má ń tọrọ àforíjì lọdọ oga mi ti mo ṣe un tí kò dá léni iṣẹ́.

Mo máa ń wọ ìbọ̀wọ́ lẹ́kọ̀ọ̀kan. Ìyẹn tí mo bá fẹ́ ṣe practical ní inú laboratory, mo máa ń wọ ìbọ̀wọ́. Tàbí tí mo bá fẹ́ ṣe fumigation láàárín àyíká àti àyígbà mi, tí mo bá fẹ́ lo chemical àwọn òògùn apako apa kòkòrò, mo máa ń lo ìbọ̀wọ́.

Èmi ò kí ń mu coffee níbi iṣẹ́ o, torí pé kò sí coffee ní ibi iṣẹ́ mi. Tó bá jẹ pé coffee wà èmi ní o bá ní kí n ṣe- kí n gbìyànjú láti wò bó ṣe má a rí. Àmọ́ mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ ti tèmi ní àkókò tí mo wà yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó torí ijó, ó máa ń mú kí ara mi kó ya gaga gaga gaga gaga kí inú mi kó dẹ́dùn. Mo máa ń jó dáadáa. Ijó máa ń jẹ́ kí ọkàn mi kó balẹ̀, ijó máa ń jẹ́ kí inú mi kó dùn sí gẹ́gẹ́ bí ó ṣe jù lọ. Ijó sì máa ń fún mi ní àǹfààní láti lè mú inú dùn ní gbogbo ìgbà.

Ètò ìdárayá mi pín sí oríṣìíríṣìí mo maan dárayá lórí ẹ̀rọ ayélujára mi mo sì máa ń dárayá nígbà tí mo bá lọ láti ṣe esasaisi láwùrọ̀. Mo máa ń dárayá tí mo bá lọ sí ilé Ọlọ́run, mo sì máa ń dárayá tí mo bá jáde láti lọ gbafẹ́ ní ìgboro.

Mo máa ń rin ìrìnàjò mi lọ síbi iṣẹ́ láti, oh no, láti gbé mọ́tò mi. Mo máa ń lo mọ́tò mi láti rin ìrìnàjò lọ síbi iṣẹ́. Mo máa ń lo ọkọ̀ mi láti lọ síbi ìrìnàjò mi níbi iṣẹ́. Mo máa ń lo ọkọ̀ mi láti lọ síbi ìrìnàjò, lọ sí ibi iṣẹ́ mi òwúrọ̀, ibi iṣẹ́ mi òjọ́

Mo ní orúkọ ìnagijẹ tí àwọn ènìyàn mọ̀ mí sí, Benji ni wọ́n máa ń pè mí lọ́pọ̀lọpọ̀. Orúkọ ìnagijẹ mi yìí ó dùn gbọ́, ó dùn létí, ó sì dùn sọ. Kò ní wàhálà nínú láti pe orúkọ ìnagijẹ mi. Lẹ́ẹ̀kan sí i, mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ tí àwọn ènìyàn mọ̀ mí sí ni Benji.

Mo máa ń ṣe ìtọ́jú ara mi ní gbogbo ìgbà, mo máa ń fọ ẹnu mi, mo máa ń fọ gbogbo abẹ́ mi tí mo bá ń wẹ̀, mo sì máa ń fọ gbogbo ojú ara mi tí mo bá ti tọ̀ tán. Mo máa ń ṣe ìtọ́jú ara mi lóòrèkóòrè torí pé ìmọ̀ tó tó ló lè ṣẹ́gun arun gbogbo.

Èmi máa ń mu omi púpọ̀ lójoojúmọ́. Omi tí mo máa ń mu máa ń tóbi three to four litres lójúmọ́. Omi dára lọ́pọ̀lọpọ̀ ní àgọ́ ara. Omi ló máa ń jẹ́ kí ọkàn mi kó ba lẹ̀. Inú mi á dùn, ara mi á yá gágá tí mo bá mu omi. Omi da, mo máa ń mu omi tó lítà mẹ́rin sí má-mẹ́tà sí mẹ́rin lójúmọ́

Mo fẹ́ràn láti wọ aṣọ tòkè tilẹ̀ tí ó bá ra mú, èyí tí kò fún mi, tó jẹ́ pé ó ṣe gbẹ́gẹ́, ó ṣe jẹ́gẹ́, ó sì yémú lára mi. Mo fẹ́ràn kí n máa wọ aṣọ tòkè tilẹ̀ èyí tí kò ní fún mi ní ìpara àbí ìbànújẹ́ kankan.

Mo ma ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí ayélujára mi. Àwọn oníbàárà mi ṣe pàtàkì. Mo máa ń fi àtẹ̀ránṣẹ́ sí wọn láti kí wọn kú ọdún, oṣù tuntun àti gbogbo ìgbà àti àkókò ta wà yìí. Màá dè bèrè pé kílóde tí a rì yín òtì tó gba di ẹ́. Èyí ló máa ń mú mi ní ifarákíra pẹ̀lú àwọn oníbàárà mi.

Mo mọ bí a ti ń sè oúnjẹ o. Oúnjẹ dára lára. Oúnjẹ aládùn mo lè sè dáda. Oúnjẹ elerin dodo tí èèyàn ò jẹ tí ó fi ọtí ẹlẹrin dodo sí mo lè sè dáda. Mo mọ bí a ti ń sè oúnjẹ dáradára. Mo mọ bí a ti ń sè oúnjẹ lóríṣiríṣi ní ọnà tó dára.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tó tóbi mélòó kan, tó tóbi márùn-ún, èyí tí mo máa ń wọ̀ tí òtútù bá mú aṣọ òtútù dára àbí tí mo bá fẹ́ gun ọ̀kadà, mo máa ń wọ aṣọ òtútù. Mo ní aṣọ òtútù tóbi márùn-ún nínú ìgbó ara ìgbasọ̀ pamọ́ sí.

Oníbàárà tuntun tí mo bá ní, mi ò kí pè wọ́n. Ṣùgbọ́n tí mo bá ti ní oníbàárà tuntun, mo máa ń gba nọ́mbà wọ́n, ìyẹn ẹ̀rọ ayélujára wọ́n so that màá fi lè máa kan sí wọn ní òrè kóòrè. Wọ́n máa ń pe àwọn oníbàárà ni ní gbogbo ìgbà.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ni òpin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń fọ ọkọ̀ mi. Tí ó bá ti dọ̀tí, mo máa ń fẹ́ kí ọkọ̀ mi kó tuntun, kó dùn wò, kí àwọ̀ rẹ̀ kó jáde dáadáa. Mo máa ń fọ ọkọ̀ mi lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ní òpin ọ̀sẹ̀.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti sinmi dáadáa. Mo máa sinmi dáadáa, mo sì máa lọ sí ilé ìjọsìn. Mo sì tún máa gbádùn ara mi. Mo máa lọ jáde ní òpin ọ̀sẹ̀. Ní ìparí ọ̀sẹ̀, mo máa lọ síbi ìgbafẹ́, màá de ní pẹ́ tí màá fi padà sí ilé mi.

Mo ni irungbọ̀n, irungbọ̀n mi dùn ún wò dáadáa. Mo ni irungbọ̀n, irungbọ̀n mi ṣe iyẹ́rúkẹ́, ó ṣe iyẹ́rúyẹ́, ó ṣe iyẹ́rúkẹ́, ó dùn ún rò, ó dùn ún wò. Èyí tó túmọ̀ sí, àwọn ìyàwó mi tó bá ti rí irungbọ̀n mi inú rẹ̀ á dùn, ara rẹ̀ a sì yá gágá, ó máa rí ouun fọwọ́pa lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Data tí mo máa ń lò lọ́tọ̀sẹ̀ yóò tó gíìgì, gíìgì bíi mẹ́wàá sí méjìlá lọ́sọ̀ọ̀sẹ̀ torí mo máa ń lo data dáadáa. Mo máa ń ṣe ẹ̀kọ́ orí kọ̀ǹpútà. Mo máa ń ṣe ẹ̀kọ́ láti ilé mi lórí kọ̀mpútà. So mo máa ń lo data dáadáa.

Mo fẹ́ràn láti máa kọrin lọ́pọ̀lọpọ̀ torí pé orin máa ń mú inú mi dùn, orin máa ń jẹ́ kí n gbàgbé gbogbo ìṣòro mi, orin máa ń jẹ́ kí ọkàn mi kóbalẹ̀, kí inú mi kó dùn, ó tún máa ń jẹ́ kí n ní àǹfààní láti ronú jìnlẹ̀, láti mọ̀ pé ọ̀pọ̀ ìlú yẹ mí ní gbogbo ìgbà, ní gbogbo ọ̀nà. Mo fẹ́ràn orin, orin máa ń jẹ́ kí melody kí i kó dùn sí mi ní orí, kó dùn sí mi ní ọkàn.

Ah eh, ó ti pẹ́ tí mo ti kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Mi ò ti è lè rántí, bóyá bí ọdún mẹ́ẹ̀rin sí máàrún sẹ́yìn ni mo ti gun ọkọ̀ akẹ́rù. Mi kò ṣe ìrántí náà dáradára nígbà kẹ́yìn tí mo ti gun ọkọ̀ akẹ́rù.

Mo máa ń rẹ́rìn-ín nígbà tí mo bá wo fídíò àbí fíìmù tó pàni lẹ́rìn, abì tí mo bá wo nǹkan tó mú ni lẹ́rìn lórí ẹ̀rọ am'awòrán mi àbí tí mo bá wo nǹkan tó mú ni lẹ́rìn lórí ẹ̀rọ ayára bíi àṣá mi, mo máa ń rẹ́rìn tí èniyan bá pa mi lẹ́rìn.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi túmọ̀ sí Adéwálé, èyí tó túmọ̀ sí adé ti wá sí ilé. Adé máa ń jẹ́ ìtumọ̀ fún ọba, èyí tó túmọ̀ sí pé ọba wálé a lè pè ní Adewale. Adé ni ọba máa ń dé. Adé orí ọba òun ni à ń pè ní Ade. Adé tó wálé, òun ni Adewale.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni ògì tàbí èyí tí a ń pè ní kókó. Tí n bá, tí wọ́n bá ń ṣe àkàrà, mo máa láì kí kí máa fi mu kókó dáradára torí ó máa ń lọ, ó máa ń lọ dáadáa oṣi máa mú kí ara kó da gajịa, kí ara kó ní ìlera.

Èmi kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ ajẹkù. Oúnjẹ tí mo bá lè jẹ tán ni mo máa ń fẹ́ kí wọ́n sì lẹ́ẹ̀kan náà. Mi ò kí fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tó kù torí yóò ti gbogbo adùn rẹ̀ yóò ti kúrò. Mo ò fẹ́ràn kí n máa jẹ oúnjẹ ajẹkù.

Tí owó bá dà wà pọ̀ èmi àti àwọn ọ̀rẹ́ mi, a ó pín ni ìdọ́gba èyí tó dọ́gba dọ́gba ìkaà kan ojú kan lọ. Gbogbo wa la ó pín owó náà ní ìkà nì ìdọ́gba ìdọ́gba. Ooo ẹnìkan kò ní ju ẹni kejì lọ. Tí owó bá dà mí pọ̀, ìyẹn èmi àti àwọn ọ̀rẹ́ mi, a ó pín ni ìdọ́gba ìdọ́gba.

Ó ṣe díẹ̀ tí mo ti rin ìrìnàjò fún iṣẹ́, torí pé iṣẹ́ mi kò gba ìsìn tí a máa ń rin ìrìnàjò, tá a máa ń travel, mo máa kò gbà á bẹ́ẹ̀. Torí ó ti ṣe díẹ̀, ó ti pẹ́ díẹ̀ tí mo ti rin ìrìnàjò fún iṣẹ́.